Àwọn áàpù tí mo máa ń lò jù, um, ó jẹ́ WhatsApp, Instagram, TikTok, um, Cisco Academy, Snapchat pẹ̀lú àti àwọn social media ápp sà.

Alákọ̀ọ́kọ́, àyẹ̀wò ìṣòro. Ni àkọ́kọ́ mo gbọdọ̀ mọ irú ìṣòro tí ó ń tẹ lọ́rùn. Ṣé kì í ṣe tán ni? Ṣé ó ń lọ́ra níbi ni? Tàbí software kan ni o, ni kò ṣiṣẹ́? Mò ń lo àlàyé, mo n lo alaye tí ó fún mi láti mọ ibi tí ìṣòro náà tí bẹ̀erẹ̀. Lẹ́le kejì, àwọn ìgbésẹ̀ ìpìnlẹ̀. Ṣáájú kí n tó sọ pé ìṣòro náà pọ̀, mo kọ́kọ́ wá ǹkan bí pípa àti títan ẹ̀rọ. Èyí máa yanjú ọ̀pọ̀lọpọ̀ ìṣòro software. Àyẹ̀wò iná. Bóyá bátìrì tí kú tàbí wáyà iná kò dúró dáadáa nígbà mìíràn. Isopọ̀ Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mí tí ó bá jẹ́ pé ǹkan lórí ayélujára ni kò ṣiṣẹ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò ǹkan nítorí pé ó jẹ́ ọ̀nà kan láti, láti dín ìdọ̀tí kù ní àdúgbò mi. Irú ǹkan tí mo máa ń tú lò ni mo máa ń tú àwọn pépà, ṣíáṣíá àti àwọn agolo lọ láti lò láti fi ṣe ǹkan tuntun tàbí láti ta, ta wọn fún àwọn tó ń ṣiṣẹ́ àtulò. Ànfàní rẹ̀ èyí jẹ́ kí, èyí jẹ́ kí, èyí kì í jẹ́ kí àwọn ǹkan wọ̀nyí ba àyíká jẹ́. Ó sì tún máa ń sápẹ́ṣẹ́ ohun èlò fún àwọn ilé iṣẹ́ láti ṣe ọjà tuntun láì lo agbára púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi àti àwọn ojú ojúlùmọ̀ mi, wọ́n máa ń pè mí ní Wolé tàbí Usman. Orúkọ yìí jẹ́ èyí tí mo fẹ́ràn nítorí pé ó kúkúrú ó sì rọrùn láti pè. Pẹ̀lú iṣẹ́ mi ní Veleks Autohub, àwọn ènìyàn mímọ̀ mi sí orúkọ yìí nítorí pé ó fi mí bí mo ṣe ń ṣe sùnmọ́ wọn. Mi ò rò pé orúkọ ìnagijẹ burú, ó kàn jẹ́ ọ̀nà kan láti fi ìfẹ́ àti àjọṣẹ̀ hàn láàárín ọ̀rẹ́ àti ẹbí.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń yàwòrán. Yíyáwòrán jẹ́ ọ̀nà kan tó dára láti fi ohun tó ń bẹ lọ́kàn wa hàn síta. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé yíyáwòrán jẹ́, yíyáwòrán kìí ṣe nǹkan fún eré lásán, ó tún wúlò nínú ẹ̀kọ́ Computer Science láti yà awòran ìlànà iṣẹ́ tàbí àpèjúwe bí software ṣe, ṣe, ṣe ń ṣiṣẹ́. Ni àfikún, iṣẹ́ owó yíyáwòrán a, a ràn mí lọ́wọ́ láti ṣètọ́ bí nǹkan tí mo, tí mo fẹ́ ṣe máa rí. Ó jẹ́ ìmọ̀ tó ṣe pàtàkì nítorí pé ó mú kí ẹni rò nǹkan jínlẹ̀ kí ó, kí ó sì, kí ó sì lè ṣàlàyé ohun tó wà ní ojú inú rẹ̀ fún àwọn ẹlòmíràn láìsọ̀rọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́ tí mo máa ń lò fún iṣẹ́ mi gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ lórí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lábẹ́ orúkọ Velox Auto Hub. Káàdì iṣẹ́ ṣe pàtàkì gan láti fi fún àwọn oníbàárà mi kí wọ́n lè mọ bí wọ́n ṣé máa kan sí mi. Káàdì yìí ní orúkọ mi, nọ́mbà tẹlifóònù mi, àti àlàyé nípa ohun tí iṣẹ́ mi dá lé. Ó jẹ́ ọ̀nà tó rọrùn láti jẹ́ kí àwọn ènìyàn rántí iṣẹ́ tí mò ń ṣe, kí wọ́n sì lè polówó mi fún àwọn ẹlòmíràn pẹ̀lú. Mi ò kí ń rìn láìmu káàdì iṣẹ́ mi dání, nítorí ènìyàn lè bèèrè fún iṣẹ́ nígbàkúgbà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe eré ìdánì nígbà púpọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀ḿpútà, mo mọ̀ pé ó ṣe pàtàkì láti lo àkókò dáadáa láìsí pé ẹnìkan ń tì mí nídi. Eré ìdánì jẹ́ ọ̀nà kan tí mo fi ń kọ́ ǹkan tuntun bí ka bi ka máa kọ́ bí a ṣe ń ṣe sóftware tàbí ká máa ṣiṣẹ́ lórí iṣẹ́ ọwọ́ mi fúnra mi. Ó máa ń jẹ́ kí n lè po kànpọ̀ mọ́ ohun tí mo ń ṣe láìsí ìpinya ọkàn kankan. Nígbà tí mo bá ń dá ṣiṣẹ́, mo máa rí pé mo tètè parí iṣẹ́ mi mo sì máa ń ní ààyè láti ronú jinlẹ̀ lórí bí mo ṣe lè mú iṣẹ́ mi sùwọ́n sí.

Èso tí mo fẹ́ràn jẹ ju lọ ni ọ̀pọ̀tọ́ tàbí ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn wọ́n nítorí pé wọ́n máa ń dùn, wọ́n sì tún máa ń fún ara ní okun àti ayọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó máa ń lo àkókò púpọ̀ lórí kọ̀mpútà, jíjẹ èso máa ń jẹ́ kí n ní ìlera tó péye, ó sì máa ń jẹ́ kí ojú mi kó mọ́lẹ̀ kó kédere. Yàtọ̀ sí ìyẹn, èso rọrùn láti rà ní àdúgbò wa, ó sì dára jù kí a máa jẹ àwọn nǹkan tó ní ṣúgà púpọ̀. Ni gbogbo ìgbà tí mo bá ń parí iṣẹ́ mi, mo máa ń fẹ́ láti jẹ èso tútù láti tu ara mi lára.

Tábìlì iṣẹ́ mi rí fèrèfèrè, ó sì kún fún àwọn ohun èlò tó ṣe pàtàkì fún iṣẹ́ mi. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀ḿpútà, kọ̀ḿpútà alopọ̀ mi ní nǹkan àkókò tó máa ń wà lórí tábìlì náà. Mo tún máa ń ní ìwé ìkọ̀wé, ìwé ìkọ̀wé àti gẹgẹ láti, láti kọ́ àwọn èrò mi sílẹ̀ nípa iṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Tábìlì mi máa ń wà ní mímọ́ tónítóni nítorí pé ó máa ń jẹ́ kí n lè po ọkàn pọ̀ mọ́ iṣẹ́ mi dáadáa. Nígbà mìíràn, mo máa ń ní ìfẹ́ omi tàbí kọfí nítòsí láti máa mu nígbà tí mo bá fẹ́ ń kọ́ sófútwẹ́ẹ̀ tàbí mò ń ṣe ìwádìí lórí ayélujára. Ó jẹ́ ayé kan tó máa ń fún mi ní ìmísí láti ṣiṣẹ́ kárakára.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Mo kọ nígbà tí mo, nígbà tí mo kọ́ bí a ṣe ń gun kẹ̀kẹ́ láti ìgbà tí mo wà ní kékeré. Ó sì ṣe, ó sì jẹ́ nǹkan nínú àwọn nǹkan tí mo mọ̀ tí mo fẹ́ràn láti máa ṣe fún eré ìdárayá. Gígùn kẹ̀kẹ́ kì í ṣe fún eré lásan. Ó máa tún jẹ́ kí ara le, ó sì ń jẹ́ kí ènìyàn lè tètè dé ibi tí ó ń lọ láì lo epo rọ̀bì. Nígbà mìíràn, mo máa ń gun kẹ̀kẹ́ lọ sí àdúgbò láti tu ara mi lára lẹ́yìn tí mo bá kọ́ software lórí kọ̀m̀pútà mi fún àkókò gígùn. Gẹ́gẹ́ bí ẹni kan tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ ọkọ̀, mo rí pé kẹ̀kẹ́ jẹ́ ọ̀nà ìrìnnà tó dára, ló ló tó dára jù lọ láti dáàbò bo àyíká wa lọ́wọ́ èéfín burúkú.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ, mo máa ń lo ẹ̀rọ ìrànlọ́wọ́ àbí ìrànwọ́ ohùn lọ́pọ̀ ìgbà nínú ìgbésí ayé mi gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀ḿpútà. Ó rí pé àwọn ẹ̀rọ, àwọn ẹ̀rọ bíi Google Assistant tàbí Siri ó wúlò gan láti ṣètò àkókò mi, láti bèrè ìbéèrè nínú ẹ̀kọ́ mi, tàbí láti ṣíwájú nínú iṣẹ́ mi láìlo owó mi. Ó máa ń ràn mí lọ́, ó máa ń ràn mí lọ́wọ́ láti tẹ́tí sí ìròyìn tàbí láti ṣiṣẹ́ lórí kọ̀m̀pútà nígbà tí mo bá ń ṣe nǹkan mìíràn lọ́wọ́. Ìmọ̀ èrò yìí ó máa ń jẹ́ kí iṣẹ́ yá kíákíá ó sì ń jẹ́ kí n lè lo ohùn mi láti darí àwọn ẹ̀rọ abánisọ̀rọ̀ tí mo ní, tí mo ní nílé. Ó jẹ́ ọ̀nà tó rọrùn láti jẹ́ kí ayé rọrùn sí fún wa.

Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń fẹ́ràn láti wo àwọn fídíò orí YouTube tó dá lórí ìmọ̀ kọ̀ḿpútà tàbí wọ́n ṣe ń tún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ṣe, èyí tó jẹ mọ́ iṣẹ́ mi ní Velox Auto Hub. Wọ́n wo àwọn nǹkan bẹ́ẹ̀, ó máa ń jẹ́ kí n kọ́ nǹkan tuntun kí n tó sùn, ó sì máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀ lẹ́yìn iṣẹ́ ọjọ́ kankan. Nígbà mìíràn, mo máa ń wo àwọn sinimá laarin alárìnrìn tàbí fídíò tó kò ní nípa bí a ṣe ń polówó ọjà lórí ayélujára. Èyí máa ń jẹ́ kí n ní àlá rere nípa bí iṣẹ́ mi máa tẹ̀síwájú. Ó ṣe pàtàkì láti wo nǹkan bí ó ṣe ń fúnni ní ayọ̀ kí ẹni kan tó sùn kí ará lè le fún iṣẹ́ ọjọ́ kejì.

Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Computer Science, ìdáhùn yìí jẹ́ àǹfààní láti sọ̀rọ̀ nípa àwọn ohun èlò mi, àwọn ohun èlò ìmọ̀ ẹ̀rọ tí ó máa ń, tí ó máa ń lò fún ẹ̀kọ́ tàbí iṣẹ́ mi. Mo máa ń lo oríṣiríṣi etí etígbọ̀ọ́, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jùlọ ni etígbọ̀ọ́ aláìlòkùn. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà, mo rí i pé ó rọrùn láti lò nígbà tí mo bá fẹ́ ń kọ́ sọftiwẹ́ẹ̀ lórí lápútọ̀ọ̀pù mi tàbí tí mo bá fẹ́ tẹ́tí sí àwọn olùkọ́ lórí ayélujára láìsí pé òkun, òkun dímú ní òkun dímú lọ́wọ́. Nígbà mìíràn, mo tún máa ń lo, lo etígbọ̀ọ́ tí tóbi nígbà tí ariwo bá pọ̀ ní àyíká láti jẹ́ kí n lè pokanpọ̀ mọ iṣẹ́ mi dáadáa. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti gbọ́ ohùn kedere. Yálà, yálà mo ń gbọ́ orin láti tu ara mi lára nídìí iṣẹ́ ni tàbí mo fẹ́ dá sí ìpàdé lórí ayélujára fún iṣẹ́ mi ní Velox Auto Hub.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo èlò ayára bí àṣá, ayára bí àṣá tàbí kọ̀mpútà fún ọjọ́ kan rí. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀mpútà, mo mọ̀ pé ó ṣe pàtàkì láti fún ọpọ ọ̀pọ̀lọ ní ìsinmi kúrò nídi ìmọ̀ ẹ̀rọ niṣó. Ni ọjọ́ náà, mo lo àkókò mi láti kàwé, láti ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, àti láti pokọ̀pọ̀ mọ́ iṣẹ́ mi ní Velox Autowork láìlo kọ̀mpútà kankan. Dídúró fún ọjọ́ kan ràn mí lọ́wọ́ láti tun gba lati tún agbára mi sọjí, ó sì jẹ́ kí n padà síbi iṣẹ́ mi pẹ̀lú agbára tuntun. Ó dára láti rántí pé aye wa ya, ayé wa yàtọ̀ sí ti orí ẹ̀rọ ayára bí àṣá. Ìsinmi sì jẹ́ kókó fún ìlera wa.

Èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni láti di akọ́ṣẹ́mọṣẹ́ nínú ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà tí yóò máa ṣe ṣẹ̀dá àwọn nǹkan tuntun láti yanjú ìṣòro ènìyàn. Mo fẹ́ láti lọ mọ́ software tí mò ń lo, tí mò ń kó nísinsìnyí láti mú kí iṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi Veloz Auto Hub túbọ̀ gbòòrò sí kárí àgbáyé. Ni ọjọ́ iwájú, mo rí ara mi tí mò ń lo ìmọ̀ kọ̀m̀pútà láti ṣètò bí àwọn ènìyàn ṣe ń ra ọkọ̀ àti bí a ṣe ń tọ́jú wọn lọ́nà tó rọrùn. Èrò mí ni láti dá iṣẹ́ sílẹ̀ fún àwọn ọ̀dọ́yọkùn. Kì ń sì jẹ́ ẹni tó yọ mú ìyípadà rere wá sí àwùjọ nípa lílo ìmọ̀ ẹ̀rọ àti iṣẹ́ owó pàpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí nínú ìgbésí ayé mi. Mo gbà pé fífúnni ní ẹ̀jẹ̀ jẹ́ ọ̀nà kan tó dára jùlọ láti gba ẹ̀mí ènìyàn là. Pàápàá jùlọ fún àwọn tó ní ìjàmbá tàbí àwọn tó ní àìsàn tó le, tó le gẹ́gẹ́ bí ọ̀dọ́. Mo rí pé, mo rí i gẹ́gẹ́ bí ojúṣe mi láti ran àwùjọ lọ́wọ́ nípa ṣíṣe ìtọrẹ ẹ̀jẹ̀ mi, ẹ̀jẹ̀ ní ilé ìwòsàn. Ìrírí náà fún mi ní ayọ̀ nítorí mo mọ pé ẹ̀jẹ̀ tí mo fúnni lè fún ẹni kan ní àǹfààní láti tẹ̀síwájú nínú ìgbésí ayé rẹ̀. Ó ṣe pàtàkì kí gbogbo wa máa ṣe ìtọrẹ ẹ̀jẹ̀ nígbàtí ara wa bá le, nítorí kò sí ohun tó ṣe sẹyẹbíyẹ ju kí a gba ẹ̀mí ènìyàn là lọ.

Bẹ́ẹ̀ni, mo gbìyànjú láti ní ìwà tó dára ní gbogbo ìgbà tí mo bá fẹ́ jẹun. Mo mọ̀ pé ó ṣe kókó láti bọ̀wọ̀ fún oúnjẹ àti àwọn ènìyàn tí mo máa ń bá jẹun pọ̀. Èyí túmọ̀ sí pé mi ò kí ń sọ̀rọ̀ púpọ̀ nígbà tí oúnjẹ bá wà ní ẹnu mi, mo sì máa ń rí pé mo jókòó jẹ láti gbádùn oúnjẹ náà. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo tún máa ń ní gbìyànjú láti fi fóònù mi sílẹ̀ nígbà tí mo bá ń jẹun kí n lè pokan pọ̀ mọ́ oúnjẹ mi. Kìí ṣe lédìí léni ijorọ̀rọ̀ tó dára pẹ̀lú àwọn ẹbí tàbí ọ̀rẹ́ mi. Ìwà rere nídìí oúnjẹ fi hàn pé ènìyàn ní ẹ̀kọ́ ilé tó dára, ó sì ń mú kí àyíká tura fún gbogbo ènìyàn.

Lọ́wọ́lọ́wọ́ yìí ni mo kẹyìn kọ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi gẹ́gẹ́ bí i akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà. Kíkọ nǹkan tuntun, kíkọ nǹkan tuntun jẹ́ ohun ti mo ṣe, ti mo ṣe dandan ni gbogbo ọjọ́. Ní ọ̀sẹ̀ tó kọjá, mo kọ ọ̀nà tuntun láti lo sọftweì láti yọjú ìṣòrò kan nínú ètò iṣiṣẹ́ kọ̀m̀pútà mi. Bákan náà, nínú iṣẹ́ mi ní Velox Auto Hub, mo ṣẹ̀ṣẹ̀ kọ́ nípa bí èrò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun ṣe ń ṣiṣẹ́ àti bí a ṣe lè lo ìmọ̀ ẹ̀rọ láti mọ bí iṣẹ́ wa, láti mọ ibi ti iṣẹ́ wa lára ọkọ̀. Mo gbà pé kí kọ nǹkan tuntun ṣe pàtàkì nítorí pé ayé ń yí padà. Ó sì yẹ kí ènìyàn má kún fún ọgbọ́n tuntun ní gbogbo ìgbà kí a lè kí iṣẹ́ rẹ̀ lè túnbọ́ sunwọ̀n síi.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbìyànjú láti lo ìdáàbòbò òrùn ní gbogbo ìgbà tí mo bá fẹ́ jáde sínú òrùn gangan. Gẹ́gẹ́ bí ẹni kan tó máa ń jáde lọ sí ibi iṣẹ́ ọkọ̀ mi ní Velox Auto Hub, mo mọ̀ pé òrùn ilé wa ó máa ń gbóná gan-an, ó sì lè ba àwọ̀ ara jẹ́. Lílo ìdáàbòbò òrùn, ó máa ń ràn mí lọ́wọ́ láti díná dídánù àwọn àdídánù àwọ̀ tàbí kí òrùn má ba jomilara ju jomilara ju.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáápá gan-an láti jẹ oúnjẹ tó léòrò nítorí mó mọ̀ pé ìlera ni ògún iṣẹ́. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà, mo máa ń lo àkókò púpọ̀ nídi iṣẹ́. Nítorí náà, mo ní láti jẹ oúnjẹ tó máa fún mi ní agbára àti ìmọ́lẹ̀ ojú bí ewébẹ̀, èso àti oúnjẹ oníporonti. Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ mi ní Felix Auto Hub, mó máa n rí mo máa ń rí pé mo mú omi tó pọ̀. Mo sì ń yẹra fún àwọn oúnjẹ tó ní ọ̀rá tàbí ṣúgà púpọ̀. Jíjẹ oúnjẹ tó dára ń jẹ́ kí ọpọlọ mi jí pépé láti kọ́ sọfítííwẹ̀ tàbí láti ṣiṣẹ́ lórí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láìsí àárẹ̀. Mó gbà pé ohùn tí a bá jẹ ní yóò fi bí ara wa ṣe máa lè tó tán. Nítorí náà, mímu oúnjẹ tó dára jẹ́ kúkú fún èmi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀ dáadáa. Nítorí pé ìmúra tónítóní jẹ́ kókó fún ìlera wa. Gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó máa ń ṣiṣẹ́ kára yálà ní ìdí kọ̀m̀pútà fún ẹ̀kọ́ Computer Science tàbí ní ibi iṣẹ́ mi ní Brelox Auto Hub, mo mọ̀ pé wíwẹ̀ máa ń jẹ́ kí ara rọ̀ mi, ó sì máa ń mú àárẹ̀ kúrò. Mo máa ń rí pé mo lo ọṣẹ àti omi tó dára láti fọ gbogbo ara mi nù kí n sì jẹ́ kí ara mi mọ́ fírífírí.

Data tí mo máa ń lò ní, tí mo máa ń lò lọ́sẹ̀, lọ́sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ gan an nítorí irú iṣẹ́ tí mò ń ṣe. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀ḿpútà, mo máa ń lo data púpọ̀ láti ṣe ìwádìí lórí ayélujára, àti láti kọ́ sọ́fútùwẹ̀ tuntun àti láti wo àwọn fídíò ẹ̀kọ́ lórí YouTube. Ni àfikún, mo tún máa, mo tún máa ń lo data láti, láti polówó iṣẹ́ mi Velox Auto Hub lórí Instagram àti TikTok. Èyí tí ó máa ń gba data púpọ̀ tó pọ̀. Ó kéré tán mo máa ń lo bí gígàbáìtì mẹ́wàá sí ogún lọ́sẹ̀ kan láti rí i pé gbogbo ọ̀nà, láti rí i pé gbogbo iṣẹ́ mi ń lọ láìsí ìdádúró.

Oṣù tí a bí mi ni oṣù kejì, that's February. Mo fẹ́ràn oṣù yìí gan-an nítorí pé ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ àkókò ọdún tí mo máa ń lọ, mo máa ń lò láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún dídá sí, dídá ayé mi sí. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń lo àkókò ọjọ́ ìbí mi láti ronú lórí àwọn nǹkan tuntun tí mo fẹ́ kọ́ nínú ìmọ̀ ẹro àti bí mo ṣe fẹ́ kí iṣẹ́ mi ní Felix Auto Hub túbọ̀ gbòòrò si. Ìjọ ìbí, ìjọ ìbí mi, ó máa ń jẹ́ àkókò ayọ̀ tí mo máa ń pín, pín pẹ̀lú àwọn ẹbí àti ọ̀rẹ́ mi. A sì máa ń jẹ, a sì máa ń jọ jẹun fún ìgbádùn.

Ìgbà kẹ́yìn tí mo lọ ṣe, tí mo lọ sí ilé ìwòsàn fún ìṣẹ́gun, ìṣẹ́gun ọdẹ kò ti pẹ́ rárá. Mo lọ síbẹ̀ láti ṣe àyẹ̀wò ara mi nìkan láti rí i pé gbogbo nǹkan tó ń lọ dédé, gbogbo nǹkan ń lọ dédé ní ara mi. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó máa ń ṣiṣẹ́ kára nídí kọ̀mpútà àti nínú isẹ́ ọkọ̀ mi, mo mọ̀ pé ìlera ṣe pàtàkì ju ohun gbogbo lọ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rí pé mo tẹ̀lé òfin ìyara ọkọ̀. Mo tẹ̀lé òfin ìyara ọkọ̀ ní gbogbo ìgbà tí mo bá wà lẹ́yìn, lẹ́yìn atọ́kùn ọkọ̀. Gẹ́gẹ́ bí ẹni kan tó ń ṣiṣẹ́ pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo mọ̀ pé òfin ìyara ọkọ̀ wà láti dáàbò bo ẹ̀mí awakọ̀ àti àwọn ènìyàn yọ kú lóju títì. Mímọ ìyara ọkọ̀, mímú ìyara ọkọ̀ mọ̀ ní wọ́n ń ran mi lọ́wọ́ láti darí ọkọ̀ dáadáa tí nǹkan pàjáwìrì bá ṣẹlẹ̀. Ó sì tún jẹ́ kí ń, kí ń, kí ẹ́ńjí ọkọ̀ tọ́jú, tọ́jú sí.

Mo máa ń fọ aṣọ mi ní gbogbo òpin ọ̀sẹ̀, pàápàá jùlọ ní ọjọ́ àbámẹ́ta. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó máa ń ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní ilé ìwé láti ọjọ́ ajé sí ọjọ́ ẹtì, ọjọ́ àbámẹ́ta ni mo máa ń ní àyè láti tọ́jú àwọn nǹkan tí ara mi. Mo máa ń rí pé mo fo gbogbo aṣọ tí mo lò fún iṣẹ́ àti ẹ̀kọ́ nínú ọ̀sẹ̀ náà, mo mọ́ fíríífí kí n lè tún ní aṣọ tó mọ́ lọ fún ọ̀sẹ̀ tuntun.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn lẹ́ẹ̀kọ̀kan láti fi tú ara mi lára. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo fẹ́ràn láti wo àwọn ètò tó dára tó dá lórí ìmọ̀-ẹ̀rọ tuntun àti ìròyìn àgbáyé láti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Nígbà mìíràn, mo máa ń wo àwọn ètò tó ń ṣàlàyé nípa ọkọ̀ ayọ́kẹ́lẹ́, èyí tí máa ń ràn mí ní ọwọ́ nínú iṣẹ́ mi ní Velos Auto Hub. Wo tẹlifísàn jẹ́ ọ̀nà kan tó dára láti kọ́ nǹkan tuntun nípa àṣà àti iṣẹ́ àwọn ènìyàn, yọ kú láìsí pé mo kúrò nílé.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọwọ́ lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ nígbà tí mo bá fẹ́ ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí ẹni kan tó ń tọ́jú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní Velox Autowork, mo mọ̀ pé ó ṣe pàtàkì láti wọ ìbọwọ́ iṣẹ́ láti dáàbò bo ọwọ́ mi lọ́wọ́ epo, kẹ́míkẹ́míkí, gírísì tàbí àwọn ohun èlò tó lè gún mi lọ́wọ́. Lílo ìbọwọ́ jẹ ń jẹ́ kí n lè ṣiṣẹ́ pẹ̀lú ìfọ̀kọ̀bálẹ, ó sì ń jẹ́ kí ọwọ́ mi wà ní mìmọ́ tónítóní lẹ́yìn iṣẹ́.

Nígbà tí mo bá fẹ́ sín, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti fi aṣọ tàbí àṣàrúbọ. Bo ẹnu àti imú mi. Èyí ṣe pàtàkì gan-an láti dènà sísọ tán kòkòrò àìsàn sí àwọn ènìyàn tó wà ní àyíká mi. Lẹ́yìn tí mo bá ti sín tán, mo máa ń sọ pé "ẹ kú ẹ, ẹ kú ewu" tàbí "Olúwa tóbi" láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún dídá èmi sí. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó máa ń lo àkókò púpọ̀ nídìí kọ̀mpútà, mo máa ń rí i pé mo fọ̀, mo fọwọ́ mi nù dáadáa lẹ́yìn tí, lẹ́yìn náà kí n má bàá kó kòkòrò sí àwọn ohun èlò iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee dí ibi iṣẹ́ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan, pàápàá jùlọ nígbà tí mo bá ní iṣẹ́ púpọ̀ láti ṣe. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà, coffee kíkan máa ń ràn mí lọ́wọ́ láti jí pépé nígbà tí mo bá ń kọ́ software tàbí tí mò ń ṣe ìwádìí lọ́wọ́ lórí kọ̀m̀pútà fún àkókò gígùn. Bákan náà, ní ibi iṣẹ́ mi ní Velox Auto Hub, coffee mímu máa ń fún mi ní okun láti ṣiṣẹ́ kára nínú ọ̀rùn tàbí nígbà tí àárẹ̀ bá fẹ́ mu mi.

Lẹ́ẹ̀kọ̀ọ̀kan, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi, pàápàá jùlọ nígbà tí a bá ní tí a bá ń jíróró lórí iṣẹ́ pàtàkì kan. Níbi iṣẹ́ mi ní Velox Hub, mo máa ń pèé jẹun pọ̀ pẹ̀lú mo máa mo gbà pé jẹun pọ̀ pẹ̀lú oníbàárà jẹ́ ọ̀nà kan tó dára láti kọ́ láti kọ́ ìbáṣepọ̀ tó dánmọ́rán àti láti ní òye nípa òye si nípa ohun tí wọ́n fẹ́. Ó máa ń fún mi ó máa ń fún wa ní ààyè láti sọ̀rọ̀ nípa iṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn, wọn nípò tí nípò tí ń kò ní pánkélé nínú. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Computer Science, mo tún mọ̀ pé ìjíròrò nídi oúnjẹ máa ń máa mú ẹ̀rọ tuntun wá fún ìdàgbàsókè iṣẹ́. Bí ó ti wù kí ó rí, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń fẹ́ láti jẹ oúnjẹ mi dá oúnjẹ mi dáádáákẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ dáadáa. Mo sì nífẹ̀ẹ́ sí ríro oúnjẹ tó dùn lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó máa ń lọ lo àkókò púpọ̀ nídi ẹkọ, ṣíṣe oúnjẹ má ń jẹ́ ọ̀nà kan lá-- tí mo fi ń sinmi lẹ́yìn tí mo bá ti parí iṣẹ́ mi lórí kọ̀m̀pútà. Mo mọ̀ bí a ṣe ń se àwọn oúnjẹ ilé wa tàbí ilẹ̀ wa tàbí bí ìrẹsì, iṣu àti ọbẹ̀ tútù tó níru àti pọ̀nmọ́. Nígbà mìíràn tí mo bá wà ní ibi iṣẹ́ mi ní Velox Auto Hub, mo má ń fẹ́ láti se oúnjẹ tí, tí ń yóò le jẹ́ nítorí pé ó má ń mọ́ tónítóní, ó má ń, ó sì má ń lérò fún ìlera mi ju ki a máa ra níta lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn lọ́pọ̀ ìgbà, ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà mo máa ń lo lẹ́tà orí kọ̀ǹpútà tí a mọ̀ sí íméli. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀ǹpútà, mo máa ń kọ lẹ́tà sí àwọn olùkọ́ mi tàbí sí àwọn ilé-iṣẹ́ láti bèrè nípa àǹfààní ẹ̀kọ́.

Mo máa ń mú àwọn èrò tuntun wá nípa ṣíṣe àyẹ̀wò àwọn ìṣòrò tí ó wà ní àyíká mi. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà, mo máa ń kàwé gan-an, mo sì máa ń wo àwọn nǹkan tuntun lórí ayélujára láti mọ bí àwọn ènìyàn ṣe ń lo ìmọ̀ ẹ̀rọ láti yanjú ìṣòro.

Ìgbà kẹ́yìn tí mo lọ rí dókítà kó tí pẹ́ rárá, mo lọ fún àyẹ̀wò gbogbo ara mi láti rí pé mo wà nípò tó dára. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Computer Science tí ó máa ń lo àkókò púpọ̀ nídìí kọ̀m̀pútà, mo mọ̀ pé ó ṣe pàtàkì láti ṣàyẹ̀wò ìlera mi lọ́rùn, nítorí àkókò gígùn tí mo máa ń fi jókòó.

Nípa ìbéèrè yìí, mo lè sọ pé mi ò kí ń jẹ ẹran rárá. Mi ò kí ń jẹ ẹran màlúù, ẹran adìyẹ tàbí ẹran tọkí. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni mi ò kí ń jẹ àwọn irú ẹja kan. Ṣùgbọ́n èyí kò túmọ̀ sí pé mo jẹ́ ó, mo sí pé mi ò kí ń jẹ àwọn nǹkan tó wà látara ẹranko rárá. Nítorí pé mo mọ̀, nítorí pé mo máa ń jẹ ẹyin dáadáa. Mo rí pé jíjẹ ẹyin ń fún mi ní àwọn èròjà protein tó ń ṣe pàtàkì fún ara mi láìsí pé mo jẹ ẹran. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ó ṣe pàtàkì láti ní ìlera tó péye. Nítorí náà, mo máa ń yan oúnjẹ mi dáadáa láti rí pé ara mi lè fírífírí fún iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo, lo nǹkan ìpara àti dáàbò bo ara mi lọ́wọ́ kòkòrò, pàápàá jùlọ nígbà tí mo bá wà ní ìta. Gẹ́gẹ́ bí ẹni kan tó máa ń ṣiṣẹ́ nídìí ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo máa ń lo àkókò púpọ̀ ní àyíká tí kòkòrò bí ẹ̀fọn le wà. Nítorí náà, lílo nǹkan ìpara yìí ṣe pàtàkì láti dènà àìsàn ibà. Bákan náà, nígbà tí mo bá ń kẹ́kọ̀ọ́ Computer Science ní ilé, mo máa ń, mo máa ń lo ìpara yìí kí n lè, kí n lè pokànpọ̀ mọ iṣẹ́ mi láìsí pé kòkòrò ń jẹ mí tàbí kí àwọn, kí wọ́n máa yọ mí lẹ́nu. Mo gbà pé ìtọ́jú ara ẹni lọ́wọ́ kòkòrò jẹ́ ọ̀nà kan tó dára láti rí pé a dúró nípò ìlera tó péye láti ṣiṣẹ́ kárakára.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀ ìgbà nítorí pé iṣẹ́ mi àti ẹ̀kọ́ mi rọ̀mọ́ ayélujára. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà, mo máa ń kọ́ àwọn kóòdù fún sofrtware, mo sì máa ń kọ́ àwọn àlàyé lórí pépélè ìkẹ́kọ̀ọ́ láti ṣàlàyé ohun tí mo mọ̀ fún àwọn ẹlẹgbẹ́ mi. Ni àfikún, mo tún máa ń kọ́ ọ̀rọ̀ ìpolówó iṣẹ́ mi ní ilé iṣẹ́ ayọ́kẹ́lẹ́ mi lórí TikTok àti Instagram láti jẹ́ kí àwọn oníbàárà mi mọ̀ nípa àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun tí mo fẹ́ tà.

Bẹ́ẹ̀ni ooo, mo máa ń wọ ago ọwọ́ ní gbogbo ìgbà nítorí pé ó ṣe pàtàkì láti mọ bí àkókò ṣe ń lọ. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń lo ago ọwọ́ láti mọ ìṣẹ́jú tí mò ń lò nídi kọ̀mpútà kí n má baà lo àkókò jù ní ojú kan.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo aṣọ ìbora láti bo ara mi nígbà tí mo bá fẹ́ sùn, nítorí pé ó máa ń jẹ́ kí n gbádùn ọrùn mi dáadáa. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó máa ń ṣiṣẹ́ kára nídi kọ̀npútà láti àárọ̀ sojo agidí titi dé ọjọ́ alẹ́, mo mọ̀ pé ìsinmi ṣe pàtàkì. Ọ̀run tó dánmọ́nrán sì ni ó mú kí ọpọlọ mi jí pépé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti ra oúnjẹ ní òpópónà lẹ́ekokan nítorí pé ó máa ń yára ó sì tún máa ń dùn gan-an. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó máa ń ní iṣẹ́ púpọ̀ lọ́wọ́, ríra oúnjẹ bí bọ̀lì, àgbàdo dídín tàbí àkàrà lẹ́gbẹ̀ẹ́ títì máa ń ràn mí lọ́wọ́ láti jẹun kíákíá kí n lè padà síbi iṣẹ́ mi. Bákan náà, nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ mi ní Velox Autowork, ríra oúnjẹ ní òpópónà jẹ́ ọ̀nà kan tí ó rọrùn láti tẹ ara mi lọ́rùn láìsí pé mo lo àkókò púpọ̀ láti se oúnjẹ. Mo máa ń rí pé mo ra oúnjẹ lọ́dọ̀ àwọn tó ń tọ́jú ibi iṣẹ́ wọn mọ́ kí n lè dáàbò bo ìlera mi. Oúnjẹ òpópónà jẹ́ apá kan àṣà wa tó máa ń jẹ́ kí ìgbésí ayé dùn mọ́ nínú ìlú.

Bẹ́ẹ̀ni, mo máa ń rí pé mo ṣèwádìí tó péye nípa ẹni tí mo bá fẹ́ bá ṣiṣẹ́ kí n tó bẹ̀rẹ̀ àjọṣepọ̀ kankan. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ó ṣe pàtàkì láti mọ ọgbọ́n àti ìrírí tí alabáṣiṣẹ́pọ̀ mí ní kí, kí iṣẹ́ wa lè yọrí sí rere.

Mo máa ń kí àwọn ènìyàn lọ́nà tó bójú mu gẹ́gẹ́ bí ọmọlúàbí àti gẹ́gẹ́ bí àṣà wa ní ilẹ̀ Yorùbá ṣe rí. Ni gbogbo àárọ̀, mo máa ń kí àwọn òbí mi àti àwọn ẹbí mi pẹ̀lú ìyìn fún Ọlọ́run pé a ti pé ají ní àlàáfíà. Nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ mi ní Velos auto hub, mo máa ń kí àwọn oníbàárà mi pẹ̀lú ẹ̀rín mú ṣẹ́ láti jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ iṣẹ́ wa.

Irú aṣọ tí mo fẹ́ràn láti wọ̀ sími lórí ohun tí mo bá fẹ́ ṣe nínú ọjọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀ḿpútà, mo fẹ́ràn láti wọ aṣọ tó rọrùn bí t-shirt àti nǹkan tó máa ń jẹ́ kí ara mi, ara mi dé dígbà tí mo má, tí mo bá wà nídìí iṣẹ́ mi lórí kọ̀m̀pútà. Ṣùgbọ́n tí mo bá ti mọ̀ pé, ṣùgbọ́n tí mo bá ti wà níbí iṣẹ́ mi ní Velos Auto Hub, mo máa ń wọ aṣọ iṣẹ́ tó lágbára láti dáàbò mi lọ́wọ́ ìdọ̀tí gírísì tàbí epo ọkọ̀. Ní àkókò ọjọ́ ìsinmi tàbí ìṣẹ̀lẹ̀ pàtàkì, mo fẹ́ràn láti wọ aṣọ ìbílẹ̀ wa bí bùbá àti ṣòkòtò láti fi ẹwà aṣàwà hàn. Mo gbà pé aṣọ dídára ń fún ènìyàn ní ìfọ̀kànbalẹ̀, ó sì ń jẹ́ kí oníbàárà mọ̀ pé a jẹ́ ẹni tó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́. Nítorí náà, mo máa ń rí pé mo múra tónítóní ní gbogbo ìgbà tí mo bá fẹ́ jáde.

Mo máa ń ṣètò owó iṣẹ́ mi lọ́nà tí yóò fi jẹ́ kí n lè ka àlè léṣe ṣe kí n sì mọ bí mo ṣe ń na gẹ́gẹ́ bí ẹnìkan tó ń ṣiṣẹ́ nídi ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Mo mọ, mo máa ń kó, mo máa ń kọ gbogbo owó, mo máa ń kọ gbogbo owó tó bá wọlé àti èyí tó jáde nínú ìwé ìpamọ́ tàbí lórí fóònù mi. Èyí ràn mí lọ́wọ́ láti mọ iye tí mo lò láti ra ohun èlò ọkọ̀ àti iye tí mò ń jẹ èrè mi, iye tí ó jẹ́ èrè mi gan gan.

Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà nípa ṣiṣẹ́ àyẹ̀wò tó péye lórí ohun tí wọ́n nílò kí n to ri wọ́n. Níbi iṣẹ́ mi ní Velos Auto Hub, mo máa ń kọ àkókò wọn, wọ ìtàn iṣẹ́, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn kí ń lè mọ ìṣòrọ̀ tó wà nílẹ̀ gangan. Mo tún máa ń múra gbogbo àwọn ohun èlò àti àlàyé tí mo nílò sílẹ̀ láti lè fún wọn ní ìdáhùn tó ye koro.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń fẹ́ràn láti tẹ́tí sí orin tàbí kí n gbọ́ ìròyìn lórí rédíò. Gẹ́gẹ́ bí ẹnìkan tó ń ṣiṣẹ́ nídi ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo máa ń tẹ́tí sí ìròyìn, sí ìrò ẹ́ńjíìnì ọkọ̀ pẹ̀lú láti, láti ríi pé gbogbo nǹkan lọ dédé. Orin, orin títẹ́ tí sì ń jẹ́ kí n gbádùn ìrìnàjò mi, ó sì mú kí ọkan mi kó balẹ̀ nígbà tí mo bá wà nínú tíráfíkì.

Mo lè sọ pé mo ní irùngbọ̀n díè sí rẹ, sí rẹ̀ lójú mi. Mo sì máa ń gbìyànjú láti tọ́jú rẹ̀ kí ó máa dán, kí ó máa dán mó, kí ó máa dánmọ́ran ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí ẹnìkan tó ń bójú tó iṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo mọ̀ pé ìfarahàn tonítoní ṣe pàtàkì láti fi hàn pé a mọ iṣẹ́ wa níṣe. Nítorí náà, mo máa ń rí pé mo rẹ, mo rẹ irùngbọ̀n mi kí ó máa bá, kí ó má bá rugudù bákan náà.

Láti tayọ láàárín àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, mo máa ń rí pé mo ṣiṣẹ́ kára ju ti tẹ́lẹ̀ lọ mo sì máa ń mú ẹ̀rọ tuntun wá nínú iṣẹ́ wa. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń rí pé mo ko, mo kọ́ àwọn ìmọ̀ ẹ̀rọ tuntun tí yóò mú kí iṣẹ́ wa yára sí i, èyí sì máa ń jẹ́ kí n yàtọ̀ sí àwọn yòókù. Níbi iṣẹ́ mi, mo máa ń fọkàn sí ìtọ́jú oníbàárà lọ́nà tó dánmọ́nrán, mo sì máa ń rí pé mò ń parí iṣẹ́ mi ṣáájú ní àkókò ti a fohun tí a fòún sọ̀kalẹ̀lẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì lọ́pọ̀ ìgbà torí pé ó rọrùn ó sì máa ń gba kókó là. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀ḿpútà, mo mọ̀ pé ayélujára jẹ́ ọ̀nà tó dára láti rí àwọn nǹkan tí kò sí ní ṣákan ni wa, bí i àwọn ohun èlò kọ̀ḿpútà tàbí ìwé ẹ̀kọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti, láti ṣe, láti ṣí fèrèsé ọkọ̀ mi lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ nígbà tí mo bá ń wakọ̀ lọ ní kùtùkùtù àárọ̀. Gẹ́gẹ́ bí ẹnìkan tó ń ṣiṣẹ́ nídi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní Velos Auto Hub, mo mọ̀ pé ṣíṣí fèrèsé ń jẹ́ kí afẹ́fẹ́ tútù wọ inú ọkọ̀, ó sì ń jẹ́ kí ènìyàn mọ bí ẹ́ńjíìnì ọkọ̀ ṣe, ṣe ń dún, dùn dáadáa. Bákan náà, gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní, akẹ́kọ̀ọ́ kọ̀m̀pútà tó máa ń lo àkókò púpọ̀ nínú ìyàrá, mo máa ń gbádùn láti rí afẹ́fẹ́ àyíká nígbà tí mo bá wà nínú ìrìnàjò. Ṣíṣí fèrèsé ń jẹ́ kí ọkan mi balẹ̀ ó sì ń fún mi ní ààyè láti wo ẹwà ìlú wa dáadáa láìsí ìdíwọ́ kankan.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lọ sí ilé ìṣẹ̀mbáyé lọ́pọ̀ ìgbà nítorí pé ó jẹ́ ibi tí a ti ń lè kẹ́kọ̀ọ́ nípa ìtàn àti àṣà àwọn bàbá ńlá wa. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà, mo máa nífẹ̀ẹ́ sí bí wọ́n ṣe ń lo ìmọ̀ ẹ̀rọ láti tọ́jú àwọn àtijó ki won maa kí wọ́n má bàa bàjẹ́. Bákan náà, rírí àwọn iṣẹ́ ọnà àti àwọn ohun ìṣẹ̀mbáyé máa ń fún mi ní èrò tuntun fún iṣẹ́ mi.

Rárá o, mi ò lu etí mi nítorí pé mi ò rí gẹ́gẹ́ bí ohun tí mo nílò fún ìfarahàn mi gẹ́gẹ́ bí ọmọkùnrin. Gẹ́gẹ́ bí ẹnìkan tó ń ṣiṣẹ́ nídi ayọ́kẹ́lẹ́, mo máa ń fọkàn sí iṣẹ́ mi láti rí pé mo tún ọkọ̀ ṣe dáadáa ju pé kí ń máa ronú nípa ohun ọ̀ṣọ́ etí. Bákan náà, gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìdí kọ̀m̀pútà, mo máa ń lo àkókò púpọ̀ nídi ẹ̀rọ kọ̀m̀pútà, mo sì gbà pé ìfarahàn tónítóní láìní etí lílù jẹ́ ohun tó bójúmu fún mi. Bí ó ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń lu etí wọn fún àṣà tàbí fún ẹwà, èmi kò rò pé ó bá ìlànà mu ní àkókò yìí.

Bẹ́ẹ̀ni, mo ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrò lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ nínú ẹ̀kọ́ mi gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Computer Science. Nígbà tí kóòdù mi bá ní ìṣòro tí ó bá lè yanjú fúnra ra mi, tí n kò bá lè yanjú fúnra ra mi, mo máa ń kan ń kan sí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùṣètò ẹ̀rọ láti rán mi lọ́wọ́ lati mọ bi láti mọ ibi tí àṣìṣe wà. Bákan náà, fún ise wo, ìṣe ọwọ́ mi ní Velox Auto Hub, mo máa ń bá àwọn olùṣètò ẹ̀rọ sọ̀rọ̀ láti rí pé pe pẹpẹlẹ ayeluja ayélujára wa wá ń ṣiṣẹ́ dáadáa láti polówó ọkọ̀ fún àwọn oníbàárà. Mo gbà pé bíbèrè ìrànwọ́ ko kò túmọ̀ sí pé ènìyàn kò mọ iṣẹ́, ṣùgbọ́n ó jẹ́ ọ̀nà láti kẹ́kọ̀ọ́ ǹkan tuntun kí a se ki a sì tẹ̀síwájú nínú iṣẹ́ wa.

Mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi lọ́pọ̀ ìgbà nínú ọjọ́ kàn, ó kéré tán lẹ́ mẹ́ta tàbí lẹ́ mẹ́rin. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà, ímélì mi jẹ́ ọ̀nà pàtàkì tí mo fi ń gbá ìsọfúnni, ìsọfúnni nípa ẹ̀kọ́ mi àti àwọn nǹkan tùntùn nínú ayé ìmọ̀ ẹ̀rọ. Báa kàn náà, fún iṣẹ́ ọwọ́ mi ní, fún iṣẹ́ ọwọ́ mi ní ilé-iṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo máa ń rí pé mó ṣàyẹ̀wò ímélì mi láti rí bí àwọn oníbàárà bá fi iṣẹ́ rán mi tàbí tí wọ́n bá ní ìbéèrè nípa ọkọ̀ ayọ́kẹ́lẹ́.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí, ó sì jẹ́ ìrírí tó lárinrin gan an fún mi. Gẹ́gẹ́ bí ẹni kan tó da to dánmọ̀ràn ní iṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo máa n fe mo maa nífẹ̀ẹ́ sí bí won àwọn ohun èlò ìrìnàjò ṣe ń ṣiṣẹ́. Nítorí náà, rírí bí ọkọ̀ ojú omi ṣe n lè léfo lórí omi fún mi ní òye tuntun. Mo gun ọkọ̀ ojú omi nígbà kan tí mo lọ sí erékùṣù kan fún ìsinmi. Afẹ́fẹ́ tútù tó ń fẹ́ lórí omi máa ń jẹ́ kí ọkàn ènìyàn balẹ̀.

Ọjọ́ tí mo fẹ́ràn jù lọ ní ọjọ́ Saturday àbí ṣe Kẹ̀ e pé ní àbámẹ́ta ni. Ìdí tí mo fi fẹ́ràn ọjọ́ yìí ni pé ó jẹ́ ọjọ́ tí mo máa ń ní ààyè láti pokan pọ̀ sí lórí ìṣọwọ́ iṣẹ́ ọwọ́ mi. Ni ọjọ́ Saturday, mo máa ń bá ọ̀pọ̀lọpọ̀ oníbàárà sọ̀rọ̀ mo sì máa ń ṣètò àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo fẹ́ fi yan àwọn ènìyàn bákan náà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìdí kọ̀m̀pútà. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ yìí fún mi ní ààyè láti sinmi kúrò ní kóòdù kíkọ́ fún ìgbà díẹ̀ kí n sì lọ àkókò kí sì lọ àkókò pẹ̀lú àwọn ẹbí mi ẹbí àti ọ̀rẹ́ mi. Ọjọ́ Saturday máa ń jẹ́ kí n lè gba afẹ́fẹ́ ìtura kí n sì múra sílẹ̀ fún iṣẹ́ fún iṣẹ́ ọ̀sẹ̀ tuntun tí ó ń bọ̀ pẹ̀lú agbára òótọ́.

Mo máa ń lo ìbòrùn lẹ́ẹ̀kan kan, pàápàá jùlọ ní àsìkò tí òtútù tàbí ọyẹ́ bá mú. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà tí ó máa ń lo àkókò púpọ̀ nínú ìyàrá ìkẹ́kọ̀ọ́ tí afẹ́fẹ́ ìtura wà, mo máa ń lo ìbòrùn láti dáàbò bo ọrùn mi lọ́wọ́ òtútù kí, kí ń má ba à ṣaisan. Bákan náà, nígbà tí mo bá wà nídi iṣẹ́ mi ní ilé-iṣẹ́ ayọ́kẹ́lẹ́, mo mọ tí n bá, tí mo bá ń wa ọkọ̀ lọ tíbí tàbí tí mo bá ń bójútó ọkọ̀ ní àsìkò ọyẹ́, ìbòrùn jẹ́ ohun èlò pàtàkì láti pa ara mi mọ́ kúrò nínú eruku àti afẹ́fẹ́ gbígbẹ.

Lóòótọ́ ó, mo máa ń bínú lẹ́ẹ̀kan kan nígbà tí mo bá wà nínú ọkọ̀, pàápàá jùlọ nígbà tí tíráfíkì bá pọ̀ tàbí tí àwọn awakọ̀ mìíràn bá ń wakọ̀ lọ́nà tí kò tọ́. Gẹ́gẹ́ bí ẹnìkan tó ń ṣiṣẹ́ nídìí ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo mọ̀ pé sùúrù ṣe pàtàkì nínú ọkọ̀, ṣùgbọ́n rírí àwọn ènìyàn tó ń rú òfin títì máa ń mú inú bí mi gan-an.

Ìgbéyàwó iṣẹ́ ẹbí tó kẹ́yìn dára gan, ó sì fún mi ní ìsìrí láti túbọ̀ ṣiṣẹ́ kára sí i nínú iṣẹ́ mi ní ilé ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Àwọn oníbàárà mi yin akitiyan mi láti rí pé mo tún ọkọ̀ wọn ṣe dáadáa, wọ́n sì so pe sọ pé inú wọn dùn sí bí mo ṣe ń tètè parí iṣẹ́. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nídìí kọ̀m̀pútà, ìgbéyàwó tí mo gbà lórí àwọn iṣẹ́ kọ̀m̀pútà tí mò ń ṣe fun fun se fún wọn pé mo ti tẹ̀síwájú nínú kóòdù kíkọ, bi o bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n gbà ninu won gbà mí ní ìyànjú láti tú po kan pọ̀ sí i lórí àwọn apá kan.

Ìgbà tí mo kẹ́yìn lọ síbi orin kọf-kọti, ko ti ẹ̀ pẹ̀ púpọ̀ ó sì jẹ́ ìrírí tó lárinrin gan-an fún mi. Gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ sí orin dídùn, mo lọ sí ibi ayẹyẹ orin kan ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn láti simú-láti sinmi kúrò nídìí iṣẹ́ kọ̀m̀pútà mi gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nídìí kọ̀m̀pútà. Orin títẹ́ti -orin títẹ́tísí níbi àpèjẹ máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀ ó sì máa ń fún mi ní okun-okun tuntun láti tẹ̀síwájú nínú ìṣọwọ́-ìṣe ọwọ́ mi ní ilé ẹ̀kọ́ Ayọ̀kẹ́lẹ́. Níbi ayẹyẹ náà, mo gbádùn orin ìbílẹ̀ àti orin òde òní, èyí tó ń jẹ́ kí n lè bára mi sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn tuntun tí wọ́n tún nífẹ̀ẹ́ sí ohun tí mo nífẹ̀ẹ́ sí. Mo gbà pé lọ́lọ́ sí ib- lọ́lọ́ sí ibi orin jẹ́ ọ̀nà kan tó dára láti mú ìdààmú ọkàn kúrò láìsí kí a sì gbádùn ẹwà àṣà wa nípasẹ̀ ohun orin dídùn.

Ìgbà tí mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù kò ti ẹ̀ pẹ̀ púpọ̀ nítorí pé iṣẹ́ mi ní ilé-iṣẹ́ àyọ́kẹ́lẹ́ máa ń jẹ́ kí n sún mọ́ oríṣiríṣi ọkọ̀. Mo gun ọkọ̀ akẹ́rù kan ní oṣù tó kọjá nígbà tí a fẹ́ gbé àwọn ohun èlò iṣẹ́ tó wúwo lọ sí ibi iṣẹ́ kan. Ó sì jẹ́ ìrírí tó yàtọ̀ sí ọkọ̀ kékeré. Gẹ́gẹ́ bí ẹni kan tó ní ìfẹ́ sí ìmọ̀ ẹ̀rọ ọkọ̀, mo máa ń fẹ́ láti mọ bí ẹ́ńjíìnì ọkọ̀ akẹ́rù ṣe ń ṣiṣẹ́ àti bí wọ́n ṣe ń ṣàkóso rẹ̀ lórí títì.

Kọ̀mpútà tí mo ní ni HP Spectre x360, èyí tí ó máa ń fún, èyí tí ó máa ń fún gbogbo iṣẹ́ mi, èyí tí mo, èyí tí mo máa ń lò fún gbogbo iṣẹ́ mi. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, ẹ́, ìdí kọ̀mpútà, kọ̀mpútà yìí ṣe pàtàkì gan fún mi láti kóòdù àti láti ṣe àwọn iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ mìíràn nítorí pé ó yára ó sì tún lágbára. Mo tún máa ń lo kọ̀mpútà yìí láti ṣàkóso ìsọwọ́ mi ní, ní ìdí ilé-iṣẹ́ àyọ́kẹ́lẹ́, nípa títọ́jú àkọsílẹ̀ àwọn ọkọ̀ àyọ́kẹ́lẹ́ tí mo bá fẹ́ tà àti láti polówó iṣẹ́ mi lórí ayélujára. Bí ó tilẹ̀ jẹ́ pé kọ̀mpútà mi ní ìṣòro díẹ̀ lẹ́nu àìpẹ́ yìí, mo mọ̀ pé ohun èlò tó dára ni fún iṣẹ́ mi nítorí pé ó rọrùn láti gbé kiri ó sì ń jẹ́ kí n lè ṣiṣẹ́ níbikíbi tí mo bá wà.

N kò rò pé mo máa ń rọrùn nígbà tí mo bá fẹ́ sùn nítorí pé àwọn tí ó mọ, mọ jọ, mọ̀jọ̀ nígbẹ́, àwọn tí ó mọ̀ jọ ń gbé lé, kí, kíì tí, kò ti è so fún mi pé mo máa ń ṣe bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó máa ń ṣiṣẹ́ kára, ọrùn mi máa ń jẹ́ ọrùn ìsinmi tó ń dá, tó ń dán mọ́rán láìsí, ọrùn mi máa ń jẹ́ ọrùn ìsinmi láìsí ariwo kankan. Bákan náà, nínú iṣẹ́ mi ní ilé ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo mọ̀ pé ìlera ṣe pàtàkì. Ọrùn tó yẹ kó ro ó sì fún mi ní agbára láti ṣe iṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dáadáa lọ́jọ́ kejì. Mo gbà pé ọrùn tó dákẹ́ rọró jẹ́ àmì pé ara balẹ̀ ó sì ń jẹ́ kí ènìyàn jí pépé láti dojú kọ iṣẹ́ ọjọ́ tuntun.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí, pàápàá jùlọ mo ti ṣèbẹ̀wò sí orílẹ̀-èdè Benin Republic. Nígbà tí mo lọ síbẹ̀, mo lọ sí ìlú Porto Novo ó sì jẹ́ ìrírí tó lárinrin gan-an fún mi, fún mi láti rí àṣà àti ìṣe wọn, ìṣe àwọn ènìyàn tí ó wà níbẹ̀. Gẹ́gẹ́ bí ẹnìkan tó ń ṣiṣẹ́ nídi ọkọ̀ ayọ́kẹ́lẹ́, mo máa ń nífẹ̀ẹ́ sí bí àwọn ènìyàn ṣe ń rìnrìn àjò láti ìlú kan sí òmíràn. Rírí Porto Novo sì fún mi ní òye tuntun nípa bí ìṣe ọwọ́ ṣe ń lọ lójú títì láàárín àwọn orílẹ̀-èdè wa.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú lọ́nà tó tọ́. Mo sì ti ń rí ìrírí púpọ̀ nídi rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń bójú tó iṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Mo mọ̀ pé sùúrù àti fífo kàn sí fifọ kàn si ṣe pàtàkì láti rí pé ọkọ̀ wà ní ààyè rẹ̀ dáadáa láì ṣe láì ṣe jàmbá kankan. Nígbà tí mo bá fẹ́ dá ọkọ̀ dúró ní ìdojúkojú, mo máa ń ṣọ́ àwọn àyíká mi dáadáa, mo sì máa ń lo àwọn dígí ọkọ̀ mi láti rí pé mo wà ní àárín ọ̀nà.

Rárá o, n kò ní ìrírí kankan pẹ̀lú títẹ́tí sí podcast rárá, nítorí pé mi ò mọ tí rí èyí tó dùn mọ̀ mi nínú láti máa gbọ́ ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àkókò mi láti kọ́ ojú tàbí láti ka ìwé. Nítorí náà, n kò ti rí àyè láti jókòó jẹ́ kí ń máa gbọ́ podcast.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo, lọ sí ẹtíkun lọ́pọ̀ ìgbà nítorí pé ó jẹ́ ibi ọkan mi, ibi tí ọkàn mi ti máa ń balẹ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tó máa ń lo àkókò púpọ̀ nídi kọ̀mpútà, ẹtíkun ń fún mi ní àǹfààní láti gba afẹrẹ afẹ́rẹ ìtura kí n sì sinmi kúrò nídi kóòdù kíkọ. Bákan náà, nínú ìṣọwọ́ mi ní Fellows Auto Hub, mo mọ̀ pé ìsinmi ṣe pàtàkì láti ní okun titun fún iṣẹ́. Nítorí náà mo máa ń gbádùn láti rí omi òkun tí ó ń sún lọ sún bọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti rin òkè lọ́pọ̀ ìgbà nítorí pé ó jẹ́ ọ̀nà tó dára láti ṣeré, dání àti láti mú kí ara le. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ìmọ̀ kọ̀m̀pútà, mo máa ń lo àkókò púpọ̀ nídi kọ̀m̀pútà, nítorí náà, rírin òkè ń fún mi ní àǹfààní láti bá afẹ́fẹ́ tura kí n sì rí ẹ̀wà ìṣẹ̀dá Ọlọ́run. Bákan náà, nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé-iṣẹ́ àyọ́kẹ́lẹ́, mo mọ̀ pé gẹ́gẹ́ bí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ṣe ní láti lágbára láti gun orí òkè, bẹ́ẹ̀ ni ara ènìyàn ṣe ní láti ní agbára láti kọju ìpèníjà. Rírin òkè ń fún mi ní suuru àti ìpinnu láti tẹ̀síwájú nínú ìgbésí ayé. Ó sì ń jẹ́ kí ọkàn mi balẹ̀ láti ronú nípa àwọn iṣẹ́ tuntun tí mo fẹ́ ṣe.

Ìgbà tí mo kẹ́yìn lo àkókò pẹ̀lú ọ̀rẹ́ mi kò ti ẹ̀ pẹ́ púpọ̀ rárá, nítorí pé mo máa ń pe ọ̀rẹ́ rere jẹ́ kókó fún ìtẹ̀síwájú. Ní ọ̀sẹ̀ tó kọjá, mo ṣèbàwò, ṣèbẹwò sí ọ̀rẹ́ mi kan láti jìròrò nípa àwọn iṣẹ́ ìtúnṣe àti mo fẹ́ gbé, mo fẹ́ gbé ṣe nínú iṣẹ́ ọwọ́ mi. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní ilé, ẹ́, nídi kọ̀m̀pútà, mo máa ń, mo máa ń lo lọ́pọ̀lọpọ̀ àkókò nídi kọ̀m̀pútà. Nítorí náà, rírí ọ̀rẹ́ mi fún mi ní àyè láti sinmi kí n sì sọ̀rọ̀ nípa àwọn ǹkan mìíràn yàtọ̀ sí iṣẹ́. A jọ sọ̀rọ̀ nípa bí ayé ṣe ń lọ àti bí a ṣe lè ran ara wa lọ́wọ́ láti di ẹni gidi ní ọjọ́ iwájú.

Nígbà tí ìṣòro bá yọjú níbi iṣẹ́, ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti fọkànbalẹ̀ kí n lè ronú jinlẹ̀ nípa bí mo ṣe lè yanjú ẹ. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ìṣòro kankan ni ní ojútùútù. Nítorí náà, mo máa ń lo ọgbọ́n kọ̀ǹpútà láti pín ìṣòro náà sí wẹ́wẹ́ kí n lè rí ibi tí àṣìṣe ti wà. Bákan náà, nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé-iṣẹ́ ayọ́kẹ́lẹ́, tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bá ní ìṣòro tó ṣòro láti mọ̀, mo máa ń béèrè ìrànwọ́ lọ́dọ̀ àwọn tó jù mí lọ tàbí kí n ṣe ìwádìí lórí ayélujára. Mo gbà pé sùúrù àti ìtẹ̀síwájú láìṣòjo jẹ́ kókó láti borí ìpèníjà èyíkéyìí, nitori naa. Nítorí náà ń kí jẹ kí ìṣòro bà mí lẹ́rù.

Ìgbà tó tí mo mọ̀ kẹ́yìn, kàwé kò ti ẹ̀pẹ̀ rárá, nítorí mo gbàgbá pé kí kàwé jẹ́ ọ̀nà láti túbọ̀ ní ìmọ̀ si. Ni ọ̀sẹ̀ yìí gan an, mo kàwé kan nípa bí a ṣe ń kọ́ kóòdù lọ́nà tó yára, èyí tí ó ṣe pàtàkì gan an fún mi gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́. Yàtọ̀ sí ìmọ̀ ẹ̀rọ, mo tún máa ń kàwé lórí bí a ṣe ń ṣọwọ́ dáadáa kí n lè túbọ̀ gbé iṣẹ́ mi ga si. Kíkàwé, kíkàwé ń sinmi ní iye, ó sì ń jẹ́ kí n mọ àwọn nǹkan tuntun tí ń, tí ń ṣẹlẹ̀ nínú ayé, pàápàá jùlọ lórí Íńtánẹ́ẹ̀tì.

Nípa àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́, mo máa ń gbìyànjú láti jẹ, jẹun ní ago, agogo méje tàbí agogo mẹ́jọ alẹ́. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nídi kọ̀mpútà, mo máa ń lo àkókò púpọ̀ nídi kóòdù kíkọ títí di alẹ́. Nítorí náà mo máa ń rí pé mo jẹun lẹ́sẹ̀kẹsẹ̀ tí ń bá dákú, tí ń bá, tí ń bá dákú fún ebi. Bẹ́ẹ̀ ni, bákan náà, nínú ìṣọwọ́ mi ní ilé iṣẹ́ ayọ́kẹ́lẹ́, mo máa ń ṣiṣẹ́ kára tílẹ̀ fí sùn ni. Nítorí náà oúnjẹ alẹ́ ṣe pàtàkì láti gba okun padà. Jíjẹun ní àsìkò tó, tó tọ́ ń jẹ́ kí n lè sùn dáadáa kí n sì jí pépé láti dojúkọ iṣẹ́ ọjọ́ kejì.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni tàbí ìsọfúnni lórí fóònù mi ní gbogbo ìgbà, nítorí pé ó jẹ́, ó jẹ́ kóko fún isẹ́e mi. Gẹ́gẹ́ bí ako akẹ́kọ̀ọ́ nílé isẹ́ kọ̀, Computer Science, ní Computer Science, mo máa, mo ní láti mọ ìgbà tí ímélì tuntun tàbí ìsọfúnni nípa ẹ̀kọ́ mi bá dé kí n má ba à pè láti dáhùn. Bákan náà, fún ìṣọwọ́ mi ní ilé iṣẹ́ ayọ́kẹ́lẹ́, mo máa ń rí pé, mo pé ìsọfúnni mi máa wà, ìsọfúnni mi wà ní títàn kí n lè tètè mọ̀ nígbà tí oníbàárà bá gbé iṣẹ́ rán mi lórí ayélujára.

Nígbà tí mo bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mí, mo máa ń kọ́kọ́ wa ìwà òtítọ́ àti bí wọ́n ṣe, wọ́n ṣe mọ iṣẹ́ wọn tó. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nídìí kọ̀m̀pútà, mo mọ̀ pé iṣẹ́ àjọṣe gba ẹni tó ṣe é fọkàn tán. Nítorí náà, mo máa ń yan àwọn, mo máa yan àwọn tó nífẹ̀ẹ́ sí kíkẹ́, kíkẹ́kọ̀ọ́ nǹkan tuntun, kíkẹ́kọ̀ọ́ nǹkan tuntun. Ni ìṣọ, iṣẹ́ ọwọ́ mi ní ilé, ilé iṣẹ́ àyọ́kẹ́lẹ́, mo máa ń rí pé mo bá àwọn tó nífẹ̀ẹ́ sí ìtọ́jú oníbàárà lọ́nà tó dára ṣiṣẹ́. Nítorí pé orúkọ rere ṣe pàtàkì ju owó lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti rin atẹ́gùn lọ́pọ̀ ìgbà nítorí pé ó jẹ́ e ọ̀nà kan tó dára láti ṣeré dání ki n si n kí n sì mú kí ara mi le koko. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń lo àkókò púpọ̀ nídi kọ̀mpútà tí n l kókò dùn. Nítorí náà, rírìn atẹ́gùn dípò lilo lílò lift fún mi ní anfaani àǹfààní láti na ara mi kí n má ba dákú fún aarẹ. Bákan náà, nínú iṣẹ́ ọwọ́ o mi, mo mọ̀ pé agbára ara ṣe pàtàkì láti bójú tó ọkọ̀ o ayọ́kẹ́lẹ́ dáadáa. Rírìn atẹ́gùn sì ń ràn mí lọ́wọ́ láti ní okun púpọ̀ síi.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi lọ́pọ̀ ìgbà, pàápàá jùlọ àwọn tó bá ń kún fún ìtàn tàbí ìrírí tó yàtọ̀. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ọpọlọ wà máa ń ṣiṣẹ́ gan-an, pé ọpọlọ wa máa ń ṣiṣẹ́ gan-an nígbà tí a bá ń sùn. Nítorí náà, ríráǹtí àlá máa ń jẹ́ kí n mọ nǹkan tí mo ti ronú nípa rẹ̀ nínú ọjọ́. Bákan náà, sínú ìṣe'wọ́ mi ní ilé-iṣẹ́ àyọ́kẹ́lẹ́, mo máa ń ní àlá nípa bí iṣẹ́ mi ṣe máa lè tẹ̀síwájú. Ríráǹtí àwọn àlá yìí máa sì ń fún mi ní ìṣírí láti ṣiṣẹ́ kára ju ti tẹ́lẹ̀ lọ.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ nídi iṣẹ́ mi yàtọ̀ si síra nítorí pé mò ń ṣe iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ méjì. Àkọ́kọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ kọ̀m̀pútà mi, pàápàá jùlọ HP Spectre x360 mi ni ohun èlò tó ṣe pàtàkì jùlọ, jùlọ nítorí ohun tí mo fi ń kóòdù, tí mo fi ń ṣe ìwádìí. Ìkejì nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé ọkọ̀ ayọ́kẹ́lẹ́, àwọn ohun èlò bí diagnostic tools láti mọ ìṣòro ọkọ̀ àti àwọn ohun èlò ìtúnṣe mìíràn ṣe kókó gan-an. Láti rí pé iṣẹ́ mi múnádọ́kọ, múnádọ́kọ yàtọ̀ sí àwọn nǹkan wọ̀nyí. Fóònù mi náà ṣe pàtàkì fún títà àti rírọ̀ ọkọ̀ lórí ayélujára, lórí ayélujára àti láti bá àwọn oníbàárà sọ̀rọ̀. Gbogbo àwọn ohun èlò wọ̀nyí ni wọ́n ń jọ ṣiṣẹ́ pọ̀ láti rí pé mo ṣe àṣeyọrí nínú iṣẹ́ mi àti nínú ẹ̀kọ́ mi nídi ìmọ̀ ẹ̀rọ kọ̀m̀pútà.

Mo máa ń ra epo fún ọkọ̀ mi nígbà kúgbà tí mo bá ṣe rí pé epo náà ti fẹ́ tán. Ṣùgbọ́n mo fẹ́ràn láti ra epo ní òwúrọ̀ kùtùkùtù ni-- kí oòrùn tó mú. Gẹ́gẹ́ bí ẹni kan tó ń ṣiṣẹ́ nídi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní ilé iṣẹ́ ayọ́kẹ́lẹ́ mi, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi, mo mọ̀ pé ríra epo ní àsìkò tí òórùn bá kò bá ti mú máa ń jẹ́ kí epo náà túbọ̀ wúlò fún ẹ́ńjíìnì ọkọ̀.

Ìbáṣepọ̀ mi, ìbáṣepọ̀ mi pẹ̀lú ọ̀gá iṣẹ́ mi dára gan-an, ó sì dùn mọ́ mi nínú nítorí pé ó jẹ́ kí n jẹ́ ẹnìkan tó máa ń fún, fún mi ní ìṣirí. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ní ilé, ilé ìwé Computer Science, mo máa ń bọ̀wọ̀ fún àwọn tó jù mí lọ nínú ìmọ̀, mo sì máa ń kẹ́kọ̀ọ́ púpọ̀ lọ́dọ̀ wọn láti tẹ̀síwájú nínú iṣẹ́ mi. Nínú ìṣọwọ́ mi ní, nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé iṣẹ́ Ayọ̀kẹ́lẹ́, bí ó ti, bí ó tilẹ̀ jẹ́ pé èmi ni mò ń darí rẹ̀, mo máa ń bójútó àjọṣepọ̀ mi pẹ̀lú àwọn tó bá rán mi lọ́wọ́ lọ́nà tí ó yọ kí, tí ó yọ mú kí kí iṣẹ́ rọrùn fún gbogbo wa. Ìbáṣepọ̀ tó dánmọ́rán láàárín ọ̀gá àti ọmọṣẹ́ ṣe pàtàkì láti mú kí iṣẹ́ tẹ̀síwájú. Nítorí náà mo máa ń rí pé mo tẹ̀lé gbogbo ìtọ́ni tí wọ́n bá ń fún mi láti rí pé iṣẹ́ náà yọrí sí rere.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù lọ́pọ̀ ìgbà nítorí pé mo kórìíra láti máa ṣòfò oúnjẹ. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí mo máa ń lo àkókò púpọ̀ ní dí ìṣẹ́, oúnjẹ tó kù láti alẹ́ máa ń ràn mí lọ́wọ́ láti tètè jẹun kí n lè padà sí ibi, ibi kóòdù kíkọ ní òwúrọ̀. Bákan náà, nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé-iṣẹ́ àyọ́kẹ́lẹ́, mo mọ̀ pé ìṣúná ọwọ́ ṣe pàtàkì. Nítorí náà, jíjẹ oúnjẹ tó kù jẹ́ ọ̀nà kan láti ṣe ọwọ́ mọ́, láti ṣe ọwọ́ mọ́ fún àwọn nǹkan mìíràn tó ṣe kókó. Mo máa ń ríi pé mo tọ́jú oúnjẹ náà sínú fíríìjì dáadáa kí n sì tún dáná sun kí ó lè dánmọ́rán láti jẹ.

Ohun mímu tí mo fẹ́ràn jùlọ ni omi tútù. Nítorí pé ó jẹ́ ohun tí ó máa ń mú kí ara le, ó sì máa ń tura fún ènìyàn ní gbogbo ìgbà. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó máa ń lo àkókò púpọ̀ nídi kọ̀mpútà láti kọ kóòdù, mo máa ń ní omi ìtura lẹ́gbẹ̀ẹ́, ẹgbẹ́ mi láti jẹ, láti jẹ́ kí n lè pokan pọ̀ láìsí àárẹ̀. Bákan náà, nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé iṣẹ́ àyọ́kẹ́lẹ́, mo mọ̀ pé iṣẹ́ ọkọ̀ àyọ́kẹ́lẹ́ gba okun. Nítorí omi tútù tàbí ohun mímu bí Fanta tàbí Malt máa ń fún mi ní okun láti ṣiṣẹ́ kára.

Mo máa ń ṣètò àkókò mi nípa kíkó gbogbo nǹkan tí mo fẹ́ ṣe sílẹ̀ ní òwúrọ̀ kùtùkùtù. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ìṣètò ṣe pàtàkì, nítorí náà mo máa ń lo àwọn ohun èlò lórí fóònù mi láti ràn mí létí nípa àwọn iṣẹ́ tí mo ní láti ṣe. Bákan náà, mo máa ń pín àkókò mi sí ọ̀nà méjì: àkókò fún ẹ̀kọ́ àti àkókò fún iṣẹ́ ọwọ́ mi. Nípa ṣíṣe èyí, kò ní jẹ́ kí n iṣẹ́ kan di iṣẹ́ kejì lọ́wọ́, èyí sì ń jẹ́ kí n lè ṣe àṣeyọrí nínú gbogbo ohun tí mo bá dáwọ́lé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn mi ọkàn ní gbogbo ìgbà nítorí pé ó ṣe pàtàkì láti ní ìlera ọpọlọ tó péye. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń lo àkókò púpọ̀ nídi iṣẹ́ tó gba ìrònú- ironu ìjìnlẹ̀. Nítorí náà, mo máa ń sinmi láti gba afẹ́fẹ́ ìtura kí n sì sọ ọkàn mi di ọ̀tún. Bákan náà, nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé iṣẹ́ ayọ́kẹ́lẹ́, ìsọdọ̀tun ọkàn rán mi lọ́wọ́ láti ní sùúrù pẹ̀lú àwọn oníbàárà, kin si-- kí n sì ṣe ìpinnu to to--tó tọ́ fún iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn ẹlòmíràn nítorí pé ó jẹ́ ọ̀nà kan láti fi ìfẹ́ hàn sí ará àdúgbò. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé iṣẹ́ àjọṣe ṣe pàtàkì. Nítorí náà, pínpín oúnjẹ náà ṣe, pínpín oúnjẹ náà jẹ́ kí àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàárín èmi àti àwọn ọ̀rẹ́ mi ní ilé ìwé.

Bẹ́ẹ̀ni, mò máa ń pa àwọn fáìlì mi mọ́ lọ́pọ̀ ìgbà nítorí pé, nítorí pé mo mọ̀ pé ìsọfúnni ṣe pàtàkì gan. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo má, mo máa ń lo àwọn ohun èlò bí cloud storage tàbí external hard, hard drive láti ríi pé gbogbo iṣẹ́ ilé ìwé mi àti àwọn kóòdù tí mò ń kọ wà ní àyè rere. Bákan náà, fún iṣẹ́ ọwọ́ mi ní ilé iṣẹ́ àyọ́kẹ́lẹ́, mo máa ń pa àwọn àkọsílẹ̀ oníbàárà mi àti fọ́tò àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ pamọ́ kí n má, kí n má ba sọ wọ́n nu bí ǹkan bá ṣẹlẹ̀ sí fóònù mi. Pípamọ́ fáìlì ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ pé iṣẹ́ mi ó lè, iṣẹ́ mi ò lè parun lójijì ó sì ń jẹ́ kí n lè rí iṣẹ́ mi, iṣẹ́ mi lọ níbikíbi tí mo bá wà.

Mo fẹ́ràn láti máa gbọ́ onírúurú orin. Ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jùlọ ni orin tó lẹ̀ mi tàbí orin Afrobeat nítorí pé ó máa ń mú kí ara mi yá gágá. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń fẹ́ràn láti tẹ́tí sí orin jẹ́ẹ́jẹ́ nígbà tí mo bá ń kóòdù kí n lè pokànpọ̀ láìsí ìpínyà ọ̀kan. Bákan náà, nígbà tí mo bá wà níbí iṣẹ́ mi ní ilé iṣẹ́ àyọ́kẹ́lẹ́, mo máa ń gbọ́ orin tó ní agbára láti fún mi ní okun àti láti ṣiṣẹ́ kára ju ti tẹ́lẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fọ àwọn ǹkan mi ní gbogbo ìgbà nítorí pé mo fẹ́ràn kí agbègbè mi mọ́ tonitoni. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ìmọ́tótó ṣe pàtàkì fún àwọn ohun èlò kọ̀mpútà mi. Nítorí náà, mo máa ń rí pé mo fọ tàbí mo nu gbogbo wọn kí eruku má bá ba tí wọn jẹ́. Bákan náà, nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé iṣẹ́ ayọ̀kẹ́lẹ́, fífọ ọkọ̀ ayọ̀kẹ́lẹ́ jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ pàtàkì tí a máa ń ṣe láti rí pé ọkọ̀ àwọn oníbàárà wa rẹwà.

Lóòótọ, n kì í ṣe ẹni tó fẹ́ràn láti máa jiyàn lásán, ṣùgbọ́n mo fẹ́ràn láti sọ̀rọ̀ lórí nǹkan tó bá jẹ́ òtítọ́. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ìmọ̀ ẹ̀rọ dá lórí erí, lórí èrì àti ìrònú tó mọ́yàn, mọ́yànyán. Nítorí, nítorí náà, mo máa ń fẹ́ràn láti jíróró lórí bí a ṣe lè yanjú ìṣòro ju pé kí a máa jiyàn láìnídì. Bákan náà, nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé iṣẹ́ àyọ́kẹ́lẹ́, mo máa ń gbìyànjú láti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ déré kí a bá, kí a má bá ní àwúyẹ̀wúyẹ̀ kankan nítorí pé àjọṣepọ̀ rere ṣe pàtàkì ju ìjiyàn lọ.

Lóòótọ́, n kì í sábà sọ̀rọ̀ púpọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, ṣùgbọ́n mo máa ń kí àwọn ènìyàn láti fi ìwà ọmọlúàbí hàn. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń pokòpọ̀ sí fóònù wọn nínú ẹ̀rọ yìí, ṣùgbọ́n sísọ̀rọ̀ jẹ́jẹ́ lè mú kí ìbẹ́ túbọ̀ dánmọ́rán. Nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé-iṣẹ́ ayọ́kẹ́lẹ́, mo ti kọ́ pé bí a ṣe ń bá ènìyàn sọ̀rọ̀ ṣe pàtàkì. Nítorí náà, kíkí ènìyàn nínú ẹ̀rọ ìgbésókè lè ṣí ọ̀nà fún àjọṣepọ̀ tuntun.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wà wà ní òru lọ́pọ̀ ìgbà nítorí pé àsìkò náà máa ń dákẹ́ rọ́rọ́ ó sì ń jẹ́ kí n lè pokànpọ̀ sí iṣẹ́ mi. Gẹ́gẹ́ bí akẹ́kọ́, òru ni àsìkò tí mo máa ń rí ààyè jùlọ láti kóòdù láìsí ìpèyà ọ̀kan kankan latọdọ àwọn ènìyàn. Bákan náà, fún iṣẹ́ ọwọ́ mi ní ilé iṣẹ́ àyọ́kẹ́lẹ́, òru ń fún mi ní ààyè láti ṣètò àwọn fọ́tò ọkọ̀ àyọ́kẹ́lẹ́ tí mo fẹ́ polówó kí n sì bá àwọn oníbàárà sọ̀rọ̀ lórí ayélujára.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa nítorí pé mo gbà pé àjọṣepọ̀ rere pẹ̀lú àwọn tó wà ní àyíká wa ṣe pàtàkì gan. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ìsọfúnni àti ìjú ijo ijumọ̀sọ̀rọ̀ ní kókó. Nítorí náà, mo máa ń kí wọn mọ̀ sí máa ń, ó sì máa ń jíroòrò pẹ̀lú wọn ní gbogbo ìgbà. Bákan náà, nínú ise ọwọ́ mi ni, ní Velos Auto Hub, mo ti rí pé àwọn aládùúgbò ni wọ́n máa ń jẹ́ oníbàárà mi àkọ́kọ́. Nítorí náà, mímọ̀ wọ́n dùn jù, dùn jù fún mi ní ayé láti polówó iṣẹ́ mi fún wọn.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi nípa dídúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àmọ́dúnláyé. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo sábà máa ń lo àsìkò náà láti ronú lórí àwọn àfojúsùn mi nínú ìmọ̀-ẹ̀rọ fún ọdún tuntun. Bákan náà, nínú ìṣọwọ́ mi ní ilé-iṣẹ́ ayọ́kẹ́lẹ́, mo máa ń fẹ́ràn láti ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí mi nípa jíjẹun àti mímu papọ̀ nínú ìfẹ́. Ìgbà mìíràn, mo máa ń lọ sí ibi gbangba láti gbafẹ́, gbafẹ́ tàbí kí n ṣe nǹkan rere fún àwọn aláìní láti fi ayọ̀ mi hàn.

Mo máa ń ṣètò àwọn ímeèlì mi nípa pínpín wọn sí alábàlá ọ̀tọ̀ọ̀tọ̀ láti jẹ́ kí iṣẹ́ mi rọrùn. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ìsọfúnni púpọ̀ máa ń kún inú ímeèlì mi. Nítorí náà, mo máa ń lo labels tàbí folders láti ya àwọn iṣẹ́ ilé ìwé mi sọ́tọ kúrò nínú àwọn ọ̀rọ̀ ìṣọwọ́, lára awọn ọ̀rọ̀ iṣẹ́ ọwọ́. Nínú iṣẹ́ ọwọ́ mi ní Velos Auto Hub, mo máa ń rí pé mo sàmì sí àwọn ímeèlì tó wà látọ̀dọ̀ àwọn oníbàárà mi kí n lè tètè fesi fèsì fún wọn láìsí ìdúró. Bákan náà, mo máa ń rí pé àwọn ímeèlì tí kò wúlò, wúlò rẹ̀, wúlò, tí kò wúlò rẹ lọ́pọ̀ ìgbà láti rí pé a yé wa nínú inbox mi fún àwọn nǹkan pàtàkì mìíràn.

Gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi tó dúró ṣinṣin nínú ìgbàgbọ́, ǹ kí ń ṣe ẹni tó gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọdọwọ tàbí ohun tí àwọn ènìyàn ń pè ní eewọ láṣán. Ìgbàgbọ́ mi dá lórí ọ̀rọ̀ Ọlọ́run nínú bíbélì, èyí sì ni, èyí sì ni mo fi ń darí ìgbésí ayé mi. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ní ìtumọ̀ nídìí ìmọ̀ ẹ̀rọ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tèmi Jésù ni mo gbẹ́kẹ̀lé. Bákan náà nínú iṣẹ́ ọwọ́ mi, mo mọ̀ pé, mo mọ̀, mo máa ń gbàdúrà fún ìbùkún, ìbùkún ju kí ń má tẹ̀lé àwọn àṣà àtijọ́, kí ń má tẹ̀lé àwọn àṣà àtijọ́ tí kò ba ìgbàgbọ́ mi mu. Mo gbà pé ọwọ́ Ọlọ́run nìkan ni àṣeyọrí àti aabọ̀, asbọ̀ mí wà. Nítorí náà ni ǹ kí ń jẹ́ kí àwọn ìròyìn tàbí ìgbàgbọ́ tó ń ṣe mọ́ni lára kankan dẹ́rùbà mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ nítorí pé ó jẹ́ ọ̀nà kan láti ṣàlàyé àwọn ẹ̀rọ tuntun fún àwọn ènìyàn. Gẹ́gẹ́bí akẹ́kọ̀ọ́, mo máa ń ṣe ìgbéjáde láti ṣàlàyé bí kóòdù tàbí ìsòro ìmọ̀ ẹ̀rọ kan ṣe rí fún àwọn akẹgbẹ́ mi ní ilé ìwé. Bákannáà, nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé iṣẹ́ ayọ́kẹ́lẹ́, mo máa ń ṣe ìgbéjáde fún àwọn oníbàárà mi nípa fífi hàn àwọn àwòrán àti àkọsílẹ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo fẹ́ tà fún wọn.

Mo máa ń ṣe ìmọ́tótó ilé mi ní gbogbo òwúrọ̀ kùtùkùtù kí n tó jáde lọ sí ilé ìwé tàbí ibi iṣẹ́. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ̀ pé agbègbè, agbègbè tó mọ́ ń jẹ́ kí ọpọlọ jí pépé láti kóòdù dáadáa. Bákan náà, nígbà òpin ọ̀sẹ̀, mo máa ń lo àkókò púpọ̀ láti fọ gbogbo ilé mi tónítóní. Nínú iṣẹ́ ọwọ́ mi, ìmọ́tótó ṣe pàtàkì gan láti fa àwọn oníbàárà mọ́ra. Nítorí náà, mo ti kọ̀, mo ti kọ̀ láti máa, láti máa ṣe ìmọ́tótó ní gbogbo ìgbà. Ìmọ́tótó jẹ́ apá kan ìgbésí ayé mi nítorí ó ń fún mi ní ìlera tó péye àti ìfọ̀kànbalẹ̀ láti ṣe iṣẹ́ mi láìsí ìdààmú.

Lóòótọ́, àkókò tí mo máa ń lọ sùn máa ń yàtọ̀ síra, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà mo máa ń lọ sùn níkan bí i agogo kan tàbí agogo méjì òru. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń lo àkókò òru láti kóòdù nítorí pé ibẹ̀ máa ń dákẹ́ roro. Ìyẹ́n sì ń jẹ́ kí n lè pọkanpọ̀ sí iṣẹ́ mi dáadáa. Bákan náà, kíní iṣẹ́ ọwọ́ mi ní ilé iṣẹ́ ayọ́kẹ́lẹ́, mo máa ń lo àsìkò alẹ́ láti ṣètò fún àwọn, fún àwọn fọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo fẹ́ polówó fún àwọn oníbàárà mi. Bí ó tilẹ̀ jẹ́ pé órún sísun ni àsìkò tó, tó ṣe pàtàkì fún ìlera. Iṣẹ́ mi gẹ́gẹ́ bí, gẹ́gẹ́ bí night owl ń ran mi lọ́wọ́ láti, láti múná, múná dóko jùlọ.

Àkókò ọdún tí mo fẹ́ràn jùlọ ni àsìkò ọjọ́, àsìkò ọjọ́ nítorí pé afẹ́fẹ́ máa ń tura ó sì máa ń jẹ́ kí ibi gbogbo dákẹ́ rọ́ro. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń rí pé àsìkò yìí máa ń jẹ́ kí n lè pokànpọ̀ láti ṣe iṣẹ́ mi nídi kọ̀npútà láìsí ooru tó lè, tó lè kó ìdààmú bá mi. Bákan náà, nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé iṣẹ́ àyọ́kẹ́lẹ́, àsìkò òjò ṣe pàtàkì nítorí pé ó máa ń ran àwọn ènìyàn létí láti tọ́jú ọkọ̀ wọn kí wọ́n sì ra àwọn ohun èlò tó máa ń dènà ìṣòro lójú, lójú òjò.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì ní gbogbo ìgbà, pàápàá jùlọ irú èyí tí à ń pè ní photochromic glasses. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń lo àkókò púpọ̀ ní ìdí kọ̀npútà láti kóòdù. Nítorí náà, gíláàsì yìí ràn mí lọ́wọ́ láti dáàbò bo ojú mi lọ́wọ́ ìmọ́lẹ̀ kọ̀npútà. Bákan náà, nínú iṣẹ́ ọwọ́ mi, mo máa ń jáde lọ síta láti ṣàyẹ̀wò ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Gíláàsì yìí máa ń yípadà sí dúdú láti dènà òórùn. Mo gba, mo gba pé wíwọ gíláàsì kan kò ní, kò ní kan jẹ́ fún ẹ̀wà, ṣùgbọ́n ó ṣe pàtàkì fún ìlera ojú, ìlera ojú wa nínú ayé òde òní. Láìsí gíláàsì yìí, ó máa ń ṣòro fún mi láti ríran dáadáa tàbí láti kí n ṣiṣẹ́ fún ìgbà pípẹ́. Nítorí náà, mo máa ń rí pé mo wọ̀ ọ́ níbikíbi tí mo bá ń lọ láti rí pé mo múná dóko nínú gbogbo iṣẹ́ mi.

Mo wà lórí ọ̀pọ̀lọpọ̀ ojú òpó ayélujára nítorí pé ó ṣe pàtàkì fún ẹ̀kọ́ mi àti iṣẹ́ ọwọ́ mi. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo máa ń lo LinkedIn láti kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ tuntun àti láti bá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ sọ̀rọ̀. Bákan náà, fún iṣẹ́ ọwọ́ mi ní ibi ilé, ilé-iṣẹ́ ayọ́kẹ́lẹ́, mo máa ń lo TikTok àti Instagram lọ́pọ̀ ìgbà láti polówó àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mò ń tà fún àwọn oníbàárà mi. Mo tún máa ń lo WhatsApp láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ díré, dírékì kí ń, kí n sì dáhùn sí wọn, sí àwọn ìbéèrè wọn ní kíákíá.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀ro ọlọgbọ́n lọ́pọ̀, lọ́pọ̀ ìgbà nílé mi. Nítorí pé wọ́n máa ń jẹ́ kí ìgbésí ayé rọrùn síi. Gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́, mo mọ rírì bí ìmọ̀ ṣe ń sọ ayé pọ̀. Nítorí náà, mo máa ń lo àwọn ẹ̀rọ bí i smart bulb láti ṣàkóso iná ilé mi láti orí fóònù. Bákan náà, mo máa ń ní smart speaker tí mo máa ń lò láti gbọ́ ìròyìn tàbí láti ṣètò àwọn iṣẹ́ mi fún ọjọ́ kọ̀ọ̀kan. Nínú iṣẹ́ ọwọ́ mi ní ilé-iṣẹ́ àyọ́kẹ́lẹ́, mo tún mọ pé àwọn ẹ̀ro ọlọgbọ́n wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òde òní tó ń jẹ́ kí awakọ̀ wà nínú ìdéra. Gbigbe nínú ilé tí ó ní ẹ̀rọ ọlọgbọ́n ń fúnni ní ààyè láti kọ́ nípa bí Internet of Things n ṣe ń ṣiṣẹ́ ní tòótọ́. Èyí sì ń ràn mí lọ́wọ́ nínú ẹ̀kọ́ mi pẹ̀lú.

Lóòótọ́, mi ò rọrùn rọrùn láti sọ pé mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù. Nígbà mìíràn, ó máa ń rọrùn láti ṣe ǹkan láti ilẹ̀, láti ilé, ṣùgbọ́n ó tún máa ń, ó tún máa ń rẹ ni láti jókòó sí ojú kan fún àkókò gígùn. Ohun tí ó máa ń jẹ́ ìṣòró fún ìṣòrójù ni nẹ́tíwọọ̀kì tàbí kí ariwo wà láyíká mi. Àmọ́ ṣá, ó sàn jù kí ènìyàn máa rìn ìrìn àjò lọ sí ibi ìpàdé lọ́nà jíjìn.

Kí n tó lọ sùn ní alẹ́, mo máa ń ní àkókò ṣàyẹ̀wò fóònù mi láti rí pé mo parí iṣẹ́ mi. Lẹ́yìn náà, mo máa ń fọ eyín mi, wọn sì máa ń bójú mi. Ìgbà mìíràn, mo máa ń kàwé tàbí kí n tẹ́tí sí orin tó dẹni lára yá kí n tó lọ sùn lórí ibùsùn. Èyí máa ń jẹ́ kí n sùn dáadáa láìsí ìyọnu kankan.

Nígbà tí mo bá sọ, tí, nígbà tí mo bá bá, bá ìṣòro pàdé níbi iṣẹ́, ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti fara balẹ̀ dípò kí n fòya. Mo máa ń wo ohun tó fa ìṣòro náà gan an. Wọ́n sì wá ọ̀nà láti yanjú rẹ̀. Bí ó bá jẹ́ ohun tí n, tí n kò lè bá, tí n kò bá lè ṣe dá nìkan, n kò bá lè dá nìkan ṣe, mo máa ń bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ mi. Ìjùmọ̀sọ̀rọ̀ àti sùúrù ṣe pàtàkì gan láti borí ipenija èyíkéyìí níbi iṣẹ́.

Nínú àpò owó mi, àwọn nǹkan bíi mélòó, àwọn nǹkan bíi mélòó máa ń wà kan ni mo máa ń kó jọ síbẹ̀. Àkọ́kọ́, mo ní owó dídan fún, ẹ́ẹ́, fún ríra àwọn nǹkan kélékèlè. Mo tún ní káàdì ìfowópamọ́ mi, ìyẹn ATM card, àti káàdì ìdánimọ̀ mi bíi National ID card. Nígbà mìíràn, mo máa ń fi àwọn rẹsílì, rẹ́sítì tàbí fọ́tò kékeré síbẹ̀ láti rántí àwọn nǹkan pàtàkì. Àpò owó mi kò fi bẹ́ẹ̀ tóbi ṣùgbọ́n ó rọrùn láti gbé dání.

Láti jẹ́ kí eyín mi mọ́, kí ẹnu mi má sì máa ń rùn, kí ẹnu mi sì máa ń rùn dáadáa, mo máa ń fọ eyín ní ẹ̀ẹ̀mejì lójoojúmọ́. Mo máa ń fọ ní àárọ̀ kùtùkùtù bí mo bá ti jí, ó sì tún fọ ní alẹ́ kí n tó sùn. Mo, mo gbà pé fífọ eyín nígbà gbogbo ṣe pàtàkì fún ìlera wa. Nígbà mìíràn, mo tún máa ń lo omi-fọnu láti jẹ́ kí ẹnu mi túbọ̀ mọ́ tónítóní.

Èdè tí mo nífẹsí láti kọ́ jù lọ ni èdè Spanish. Mo gbà pé èdè yìí máa rán mi lọ́wọ́ láti sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn káàkiri àgbáyé, pàápàá jùlọ ní orílẹ̀ èdè bíi Spain àti Mexico. Yàtọ̀ sí ìyẹn, mo tún nífẹẹ sí bí èdè náà ṣe máa ń dùn nínú orin. Kíkọ́ èdè tuntun, kíkọ́ èdè tuntun máa ń jẹ́ kí ènìyàn mọ̀ nípa àṣà àti ìṣe àwọn ẹlòmíràn, èyí sì máa ń jẹ́ kí, èyí sì máa ń jẹ́ ǹkan ayọ̀ fún mi.

Ìrìnàjò mi láti ilé lọ síbi iṣẹ́ máa ń gba tó wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ, pàápàá jùlọ nígbà tí mọ́tò bá ti pọ̀jù ní títì. Mo máa ń jí ní dédé agogo mẹ́fà àárọ̀ kí n lè kúrò nílé ní kùtùkùtù láti yẹra fún súnkẹrẹ tàbí ìdíwọ́ ọkọ̀. Nígbà mìíràn tí nǹkan bá rọrùn, ó lè gba ogójì ìṣẹ́jú péré. Lákokò ìrìnàjò yìí mo máa ń tẹ́tí sí orin tàbí kí n máa ka ìròyìn lórí fóònù mi láti jẹ́ kí àkókò náà yára kọjá.

Lákòókò yìí, mi ò kí ń ṣiṣẹ́ nílé ní gbogbo ìgbà, ṣùgbọ́n mo máa n ṣe bẹ́ẹ̀ nígbà míràn. Síṣẹ́ ṣíṣe iṣẹ́ láti ilé dára gan an nítorí pé ó máa n fún mi ní ààyè láti tọ́jú àwọn nǹkan míràn nínú ilé, àmọ́ ó tún máa n ṣòro nítorí pé ariwo lé lè wá, èyí sì lè má jẹ́ kí n po kànpọ̀ mọ́ iṣẹ́ mi dáadáa. Mo rò pé ó sàn láti ní àkókò fún iṣẹ́ ní ọ́fíìsì àti ní ilé pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọ̀rùn tí mo máa ń lò nígbà gbogbo, pàápàá jùlọ nígbà tí ọ̀rùn bá mú gan-an. Mo nífẹ̀ẹ́ síi nítorí pé ó máa ń dáàbò bo ojú mi lọ́wọ́ mọ̀nàmọ́ná ọ̀rùn tó lè pani lára. Yàtọ̀ sí ìyẹn, ó tún máa ń jẹ́ kí n rẹwà nígbà tí mo bá ń wọ aṣọ tó bá wọ̀. Mo, mo máa ń rí i pé mo gbe, mo gbe dání nígbàkigbà tí mo bá fẹ́ jáde lọ síbi kankan lọ́sàn-án.